Kí ni mo máa ń ṣe nígbà tí mo ń bá ń dúró de nkan? Well, nígbà tí mo máa ń dúró de ǹkan, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó máa ń jẹ́ ènìyàn, bí ènìyàn, person, ó máa ń jẹ́ ènìyàn. So, ìgbà, ìgbà kí bá mo máa ń tẹ phone mi, mo máa ń tẹ ẹrọ ìbánisọ̀rọ̀ mi. Àwọn kan máa ń confuse ẹ pẹ̀lú phone, ó máa ń jẹ́ ẹrọ ìbánisọ̀rọ̀. So, mo máa ń tẹ àbí mo jókòó, mo, mo wá ibìkan, mo wá ibìkan jókòó sí nígbà tí mo máa ń dúró de ǹkan. Mo máa wá ibìkan jókòó sí àbí tí kò ní-- tí kò bá jẹ́ ǹkan tó máa-- ènì yen, tí èni yen, tí, tí ènì yen bá, bá pẹ́ láti de, mo máa ń jókòó, mo de máa ń tẹ phone mi tàbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tàbí mo máa ń bá àwọn, àwọn èèyàn tó wà lára round mi, mo máa ń bá wọn sọ̀rọ̀ náà. Anybody tí mo bá rí, ẹnikẹ́ni tí mo bá rí lójú ọ̀nà, mo máa ń bá wọn sọ̀rọ̀. Ibi, ibi tí mo máa ń jókòó sí mo máa ń bá ẹnikẹ́ni sọ̀rọ̀. So, ǹkan tí mo máa ń ṣe nigba tí mo máa ń dúró de ǹkan nìyẹn.

Ah! Omi tí mo máa ń mu ó pọ̀ o. Omi tí mo máa ń mu lójoojúmọ́. A máa ń mu pure water ni, sachet water ni, ni bíbàì so mo máa ń mu bí sachet water bí mẹ́rin àbí márùn-ún. Ah! Omi tí mo máa ń mu lójoojúmọ́ pọ̀ o. Bí, bí gallon, maybe gallon kan but títí èmi ò pọ̀ ju bíi tìtí àwọn òbí mi. Mo máa ń mu omi púpọ̀ gan lé lójoojúmọ́. Omi tó da ni o, pure water, clean water. Omi tó dára tí a lè mu, omi tó dára ni mo máa ń mu lójo- lójoojúmọ́. Ó pọ̀ gan, bí bottle kan, bottle méjì lẹ́yìn nígbàtí mo bá jẹun tán.

Ah, agogo ìjí-ìjí-ìjí mi o pọ̀ o bí i, mo má n jí-- mo má n set, mo má n ṣètò agogo ìjí mi that's alarm mi. Mo má n set e, mo má n set e ní nǹkan bí i five AM, ago márùn-ún láàárọ̀, ago márùn-ún láàárọ̀, ago mẹ́fà láàárọ̀ àti ago méje láàárọ̀. Ago àti ago mẹ́jọ láàárọ̀ nítorí mo máa ń lọ síbi iṣẹ́ ní ago mẹ́jọ. So mo, mo need làtí ṣe gbogbo iṣẹ́ mi láti before kí n tó lọ sí ibi iṣẹ́. Mo má a ń, mo má a ń ṣètò ago ìjí mi bí i leemẹ́rin, ago mẹ́fà, ago méje, ago márùn-ún láàárọ̀ láàárọ̀ mo má a ń ṣe ṣètò ago ìjí mi.